Ìkànnì ìbánisọ̀rọ̀ tí mò ń lò ó jẹ́ èyí taa mọ̀ sí Android. Èyí ti iyi ti mo n lo, àwọn ile iṣẹ́ Tecno lo se, n ti mo fi gbádùn e nipe ko wuwo púpọ̀ mo máa ń mu kiri tí n bá dẹ̀ fi ń wo ohun tó ń lọ lágbàyé. Iṣẹ́ ẹ̀ ya, kì í ṣe pé ó máa ń fanilẹ́. Ó dẹ̀ lè gba nǹkan púpọ̀. Ìgbà mii, ti n ba fi pe oníbàárà, mo fi maa n wo, mo fi maa n bo sórí TikTok, mo maa n bo si orí opo Facebook àti wípé ohun tí mo tún fi fẹ́ràn e ni pé ìgbà mí máa tún fi wo eré ìdárayá. Mo gbádùn ẹ̀ púpọ̀, àti wípé bátírì rẹ̀ ó máa ń pẹ́ gan. Tí bá ti finá sí láàrọ̀ kó tó lè kú ó máa tó bí ọ̀sán àbí ìrọ̀lẹ́. Àmọ́ tí ń bá ti jáde lọ́pọ̀ ìgbà mo máa ń rí wípé mo mú ẹ̀rọ tí mo fi ń dáná tí mo fi ń finá sórí bátírì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo máa ń mu dání. Ohun tó máa ń bí mi nínú jù nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni pé tó bá jábọ́ ó máa ń tètè fọ́ lójú. Mo ti pàrọ̀ ojú rẹ̀ tó bí ẹ̀ẹ̀mẹta. Torí tí ó bá ti lè jábọ́ kékeré báyìí kò ní pọ́n dáadáa, kò lẹ́mi dáadáa. Tó bá ti lè jábọ́ díẹ̀ bá ojú ẹ máa ń san lọ́wọ́ mi. Kò sì sí, ọ̀pọ̀ ìgbà mo máa ń gbìyànjú, mo máa ń sa gbogbo ipá mi láti rí i wípé kó jábọ́ àmọ́ ìgbà mí kò sí ó ṣà máa jábọ́ ni. Ohun tí mi o fi fẹ́ràn è nìyẹn, ó máa ń tètè fọ́ lójú.

Ọjà tí mo máa ń lọ ní àdúgbò mi, ìyẹn ni ọjà Ẹgbẹ́dá. Ọjọ́ márùn-ún márùn-ún sì ni ọjà náà. Ọjọ́ tí mo lọ kẹ́yìn ni ọjọ́ ajé. Àwọn ọjà tón máa ń tà, wọ́n máa ń ta àwọn nǹkan jíjẹ bíi èso, ànàmọ́, ẹ̀wà, ìrẹsì, ata, ẹran, pọ̀nmọ́, àwọn nǹkan tẹ́nu le jẹ, ẹ̀fọ́, àwọn nǹkan tón máa ń tà níbẹ̀ nìyẹn. Mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà níbẹ̀ torí pé mi ò ṣe máa lọ bẹ̀, mo máa ń lọ bẹ̀ lóòrèkóòrè. Ton ba ti de be mo ti lawon on'baara to je, mo kan maa dúró, mo maa lo odo won, maa de ra oun ti mo fe, mi i ki n ya ibo mii tí n bá tún fẹ́ máa lọ, ọjọ́ tí màá tún lọ á tún jẹ́ ọjọ́ maarun sí ọjọ́ tí mo lọ kẹ́yìn. N ti mo de fi fẹ́ràn ọjà yen ni wípé àwọn iye ton taa o wale gidigidi gan, o din wo ju ìye tóń ta àwọn nǹkan ládùgbò lọ torí ẹ̀ ni, àti wípé ọ̀pọ̀ ni. N tí màá rà lọ̀wọ̀n ládùgbò tí n bá dé bẹ̀, ọ̀pọ̀ yànturu ni, pọ́okú lówo ẹ̀ náà ń tà níbẹ̀.

Tí n bá wà nínú ọkọ̀ mi kì í sábà bínú torí gbogbo n tó bá lè fa ìbínú máa gbìyànjú láti ríi wípé kò ní wáyé. Torí ìjọ kan ti wà rí tí mo bá èèyàn wọkọ̀, ẹni yẹn lára, mo ní kí ẹni ẹ̀ sún díẹ̀ fún mi torí ibi tí mo jókòó sí, ibi teńte eti àga ni nínú ọkọ̀ àmọ́ ẹni yẹn fàríga. Ó ní rárá o, oun ò lè sùn jù báyìí lọ o. Bí mo ṣe gbọ́ yẹn, kàkà kí ń máa bínú. Ìgbà tí a dé ìgbèríko kan tí mo rí pára mi ò lè gbà mọ́, mo sọ fún awakọ̀ wípé màá bọ́lẹ̀ pé mo ti dé ibi tí mò ń lọ. Àmọ́ nínú ọkàn mi, ìdí tí mo fi ṣe bẹ́ẹ̀ ni wípé kó má ba di ìjà àbí kó má ba di ìbínú. Mo ya rọra fọ́gbọ́n agbà sí i, mo sọ̀kalẹ̀. Ó pè mi ju kí n bínú tí ò ṣe lọ torí ìbínú kò da, kò de pẹ́ mi.